Ní ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Mo máa ń fọ eyín tó ẹẹ́méjì. Àkọ́kọ́ nígbà tí n bá jí ní òwúrọ̀, mo màá n fọ eyín mi. Èkejì, mo màá n fọ eyín mi nígbà tí mo bá fẹ́ lọ sùn. Torí ó ṣe pàtàkì láti fọ eyín. Gbogbo ntí mo ti jẹ lọ́ti ọ̀sán kó máa, kan má janpọ̀. Màá fọ eyín tí n bá ti fẹ́ lọ sùn.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ rẹ ní owó àfikún? Bẹ́ẹ̀ni mo máa ń fún wọn ní owó àfikún ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Mo máa ń fún wọn ní owó àfikún nígbà tí ọdún bá súnmọ́ òpin nígbà tó bá di bí i December, mo mà á fún wọn ní owó àfikún láti mú wọn lọlé. Ṣùgbọ́n lẹ́yìn iyẹn mi ò kí ń fún wọn ní owó àfikún.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ìṣe àkànṣe? Bí mo ṣe ń ṣe ètò ìṣe àkànṣe ni pé mo máa tí ń ṣètòlẹ̀ láti bi oṣù márùn-ún sí mẹ́fà. Máa ti máa mú wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Eyí tó tóbi jù máa kọ́kọ́ mú. Màá máa mú àwọn èyí tó tẹ̀lé wọ́n díẹ̀ díẹ̀ ní ìsọ̀rí. Ló máa n jẹ́ kó rọrùn fún mi láti ṣe ètò àkànṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé rẹ? Hhm, èmi máa ń gbìyànjú láti ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé torí kò rọrùn, ṣùgbọ́n oun tí mo máa ń ṣe ni pé tó bá ti di ìgbà iṣẹ́, èmi a máa ṣiṣẹ́ tè mi, mi ò sì ní fi iṣẹ́ mi ṣeré. Ṣùgbọ́n tó bá ti di ìgbà láti jókòó ti ìdílé mi láti ṣe oun tí ò ń ṣe iṣẹ́, mo máa ń fi iṣẹ́ lẹ̀ ni, mi ò tẹ́ni ró tíṣẹ́ láti lè ṣe ìgbádùn aya ra mi.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Èmi fẹ́ràn láti máa gbọ́ orin Kristẹ́ni. Torí mo jẹ́, mo jẹ́ Kristẹ́ni tọkàntọkàn. Nítorí náà mi ò fẹ́ràn láti máa gbọ́ orin tàkasúfèé. Orin Kristẹ́ni ni mo fẹ́ràn máa ń gbọ́. Orin tí mo sì ń fẹ́ràn gbọ́ jù báyìí ni, ni orin Dùnsín Oyekan. Ó jẹ́ orin tí mo, tí mo ń gbọ́ báyìí.

Ṣé o máa ń mu ògùn lójojúmọ́? Bẹ́ẹ̀ ni, ó ní àwọn ògùn kan tí mo máa ń mu. Àwọn Ògùn tó máa ń ṣe ara lóore ni ó jẹ́ ogun tí mo máa ń mu. Kì í ṣe pé ògùn á san, ṣùgbọ́n àwọn Ògùn tó máa ń ṣe ara lóore, táwọn èyínbó ń pè ní fáítámì. Ó ní àwọn ògùn tí mo máa ń mu ni ẹ́, èyí tó ń ṣe ara lóore nìkan ni mo máa ń mu.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Ó ṣe pàtàkì kí ẹni máa rántí àlá torí àlá jẹ́ olùtọ̀nà sí ìgbà mìí oun to fẹ́ ṣẹlẹ̀ sí èèyàn àbí ohun tó ti ṣẹlẹ̀. Nítorí náà ó dáa kí eyan ma ṣe ìrántí àlá ẹni. Nítorí náà emi máa ń rántí àlá mi.

Kíni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? Ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ni pé, tí a bá ní nǹkan ti á fúnra wa ní àkókò láti parí rẹ̀, ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ láti parí rẹ̀. Pápá julọ tí a bá tun wa fi pé tí a bá ti parí rẹ̀ o, a tun ní àwọn ètò síi, a tun ní àwọn ètò tó máa gun owó wa, ìyẹn tun máa ń fún mi ní ìtara láti ṣiṣẹ́.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá. Mo ní àwọn ohun tí mo, tí mo fi ń dára mi lára yá. Ehn, mo ní àwọn èyí gígé ìṣeré. Mo dẹ̀ tún máa ń lọ se, mo tún máa ń jáde lọ se, eré ẹsẹ̀. Mo máa ń gbá, mo máa tun máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Àwọn ohun tí mo fi ń ṣe eré ìdárayá nìyẹn.

Nígbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? À kò mà sígbà tí mi ò kí ń ló fóònù mi o. Gbogbo ìgbà lóòrèkóòrè ni wákàtí ni wákàtí ni mà ń ló fóònù mi. Torí fóònù mi ó ń ránṣẹ́ mi lọ́wọ́, ó sùn jẹ́ kí iṣẹ́ rọrùn fún mi. Nítorínáà kò sígbà tí mi ò kí ń ló fóònù mi.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? Bẹ́ẹ̀ni mo ní àìsàn ìkórira sí àwọn oúnjẹ kan. Ìkíni mi ò fẹ́ràn oúnjẹ tó bá máa ń yọ̀, bẹ́ẹ̀ni mi ò fẹ́ràn oúnjẹ tó yọ̀. Mi ò sì fẹ́ràn kí mo jókè lè. Nítorí náà àwọn oun ni ikórira tí mo ní fún jẹun na. Ìdí tí mio sì fi ń jẹ wọ́n ni pé tí n bá jẹ wọ́n mo máa ń jẹ́ kí n bí. Nítorí náà mi ò kí ń jẹ wọ́n.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Rárá, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Mi ò sì kí ń mu tea náà níbi iṣẹ́, kò ṣe ǹkan tí mo yàn láàyò. Óòtó ni pé coffee máa ń jẹ́ kí èèyàn má sùn, ó sì máa ń jẹ́ kí èèyàn jára mọ́ṣẹ́. Ṣùgbọ́n ó tún ní ǹkan tó mọ́ ṣe sí ọpọlọ. Nítorí náà, mi ò kí ń mu coffee níbi iṣẹ́.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi torí èmi ò ṣe aládàjẹ. Mo fẹ́ràn láti máa fún àwọn èèyàn, pàápàá ju lọ́ ti bá rí ẹni tí kò tíì jẹ, mo, mo, mo, e mi mọ̀ pé nǹkan ọ̀fẹ́ ni kí ẹni bá ní jẹun, nǹkan ọ̀fẹ́ ni kí èèyàn sì fún fífẹ́ hàn láti nípa pín pín oúnjẹ. Nítorí náà mo fẹ́ràn láti máa pín oúnjẹ.

Kí ni àádùn tí o fẹ́ràn nínú ice cream? Èmi fẹ́ràn ice cream chocolate. Bẹ́ẹ̀ni, chocolate ni mo fẹ́. Chocolate jẹ́ eyi témíyàn láàyò, ó máa ń dùn, ó sì máa ń ṣe ara lóore. Ó ti jẹ́ ohun tí mo fẹ́ràn láti kékeré, ohun sì ló bá mi dàgbà.

Ṣé o máa ń ṣe iṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Irú iṣẹ́ t'èmi ń ṣe, ìgbà mìíràn a máa lọ sí ilé iṣẹ́. Ṣùgbọ́n ìgbà mìíràn wọ́n lè gbà le láti ṣe iṣẹ́ ní ilé, tó bá saà ti ní iná, tó dẹ̀ ní àwọn ohun tí o ti wa a fi ṣiṣẹ́ ní ilé. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? À, rárá o, èmi ò tí ì gun ọkọ̀ ojú omi rí o. Kì í ṣe pé èmi ò rò ní àǹfààní àtigún. Ṣùgbọ́n èmi jẹ́ ẹni tó máa ń bẹ̀rù omi púpọ̀ púpọ̀. À, mo bẹ̀rù omi o, torí mo mọ̀ pé tí ẹ bá gun orí omi tí nǹkan bá ṣẹlẹ̀, kò sí ohun tó lè gbà yàn là. Torí náà mi ò kín, mi ò sì gun ọkọ̀ ojú omi rí.

Orin wo ni o fẹ́ràn jù? À mọ́ orin tí mo fẹ́ràn jù ni "Ìmọ́lẹ̀dé". Ẹni tó ṣì kọ ni Ọ̀gbẹ́ni Dunsin Oyekan. Orin tí mo fẹ́ràn jù ni yẹn"Ìmọ́lẹ̀dé", òkùnkùn paradà. Mo fẹ́ràn orin náà púpọ̀ púpọ̀ torí ó jẹ́ orin àdúrà, ó sì jẹ́ orin tó ń fa wọ́ lọ́rùn só-sílẹ̀.

Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò rẹ? Tí emi bá fẹ́ rìn ìrìnàjò, mo ní ọ̀tọ̀mọ́tò kékeré tí mo máa ń gbé, mo sì máa ń kó àwọn ọ̀ṣọ́ mi ní ìsọ̀ríìsọ̀ríì ni. Òun tó máa ń jẹ́ kí n kó, bóyá ó ló máa, ló máa jẹ́ kí mo mọ ohun tí mo fẹ́ kó ni oyè ọjọ́ tí mo fẹ́ lò ní rìn ìrìnàjò ló máa jẹ́ kí mo mọ̀ bóyá màá kún kú pọ́ ni àbí nǹkan kékeré. Nítorí náà, mo máa ń kọ́ wọn ní ìsọ̀ríìsọ̀ríì díẹ̀ díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀.

Ní ìgbà wo ni o kẹ́yìn ẹ̀kọ́ ohun kan tuntun ní ibi iṣẹ́? Ẹ̀ mi ò le rántí o, torí iṣẹ́ ti wá, ó ti ní ìlànà, ó sì ní àwọn ohun tó ti wà n lẹ́ fún wa láti ṣe, láti kọ́. Nítorí náà, à á ní àǹfààní láti kọ́ ohun kan tuntun bẹ́ẹ̀ lẹ́yìn kí a máa tẹ̀lé ohun tó ti wà nílẹ̀, ta de ti ṣe nílẹ̀.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún mi fẹ́ràn jù ni àjọ̀dún Kérésìmesì, ọdún dé Kérésìmesì. Ó jẹ́ àjọ̀dún tí gbogbo aré máa ń, tá gbogbo ayé máa ń dúró dè. Ó jẹ́ ẹni tí gbogbo ayé máa ń ṣe. Ó sì máa ń mú ìdílé wa pa-pàpọ̀ torí ó máa ń bọ́ sí ẹgbẹ́ yẹ ọdún, gbogbo ìdílé á wá, gbogbo ilé á wá, kò ní ṣiṣẹ́, gbogbo wa máa jókòó, a máa máa yọ̀, a máa máa dún, a máa máa jẹun. Ó jẹ́ àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

Ní ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibiṣẹ́ máa ń gbà? Ìrìn-àjò mi sí ibiṣẹ́ kò kín tó, kò kín tó bí i wákàtí kan, kò kín tó wákàtí kan. Ẹ̀ kò kín tó wákàtí kan. Ti a ba yọ bóyá ìdádúrò ọkọ̀ àbí bóyá kan kan ẹ̀ bóyá sún-kẹrẹ-fà-kẹrẹ ọkọ̀ wà, kò kí ń tó wákàtí kan.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Ehn, mi ò fẹ́ràn láti máa wo ojú ìbòjú bẹ́ẹ̀ náà torí ìgbà mélòó gẹ́gẹ́ bí ọmọkùnrin tí máa ti lọ sí ibi iṣẹ́ láti owurọ́, tí mo ba ti padà sílé, gbogbo iṣìmi náà tó wá nibẹ́ẹ̀ náà ó fi bẹ́ẹ̀ kí n ju bí wákàtí kan lọ láti wo ojú ìbòjú. Kò sí ju kí eniyan wo.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Imọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀ AI, nítorí ìmọ̀ AI ló gba òde kan báyìí. Nítorí náà, fún ìrọ̀rùn iṣẹ́ mi àti láti mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìgbàlódé, mo fẹ́ kọ́ AI. Mo fẹ́ kọ́ ìmọ̀ tuntun AI.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé ní o ṣọ ṣẹ, à, ìgbà mélòó lo máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀, ẹ́ bí èèkàn àbí èemejì ni mo máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀sẹ̀. Àwọn ìpàdé yìí sì ni boya ìpàdé isẹ́, ìpàdé mọ̀lẹ́bí, àwọn ìpàdé tí a máa ń ni lọ sọ́sọ̀ ni yẹn.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, mo màá sùn lọ́sàn-án nígbà tí mo bá ní àǹfààní láti sùn lọ́sán. Kò ṣe é ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n tí bá ní àǹfààní rẹ̀ o, mo máa ń sùn lọ́sán. Kì í ṣe ewọ fún mi, ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan tó máa ń ṣe ní gbogbo ìgbà láti máa sùn ní ọ̀sán.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Mo máa ń lo nílé, mo máa ń lo pẹ̀lú ẹ̀rọ alágbèéká mi. Ó jẹ́ kí àwọn nǹkan tí mò bá lè tẹ̀ mo lè sọ̀ ọ́. Tin ba dẹ sí ni ibi tí ẹ̀rọ alágbèéká mi wà mo lè fi ohùn, mo lè fi wá. Ó sì jẹ́ kí ìlú lé ni irọrùn fún mi láti lò.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Há! Mo kẹ́yìn lọ rí dókítà ní ọdún tó kọjá. Bẹ́ẹ̀ni, ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ rí dókítà. Nígbà tí mo ní àwọn nǹkan tó ń dùn mí létí, nígbà náà mo lọ rí dókítà. Ṣùgbọ́n láti ìgbà náà o, mi ò rí ohun tí yóò mú mi lọ sọ́dọ̀ dókítà. Kìi ṣe pé nǹkan burúkú ni o. Ṣùgbọ́n mí ọ kàn tí ìyen naa min, Ọlọ́run o ni jẹ́ kí n rí ntí ó mú mi lọ sọ́dọ̀ dókítà. Sugbon inu ò sí ti rí nǹkan tí ó máa mú mi lọ sọ́dọ̀ dókítà.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Ìwé jẹ́ ibi tí a ti máa ń kọ́ ìmọ̀, ìmọ̀ ìjìnlẹ̀. Gẹ́gẹ́ bí ẹni tó, tó kẹ́kọ̀ọ́gboyè, mo máa ń ka ìwé. Ìwé sì pọ́n dándán torí òun ló jẹ́ kí i máa, ló máa ń fún mi ní nǹkan tí mo máa ń mọ̀ nípa ayé ní gbogbo ìgbà.

Kíni ó máa ń mú ọ rí ẹ̀rìn? À, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rí ẹ̀rìn o. Èmi jẹ́ ẹni tó láyọ̀, mí n jẹ tó máa banújẹ́, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rí ẹ̀rìn. Tí bá rí, bá lọ sí ilé ẹ̀rọ aríyá bí àṣá, tí bá rí àwọn nǹkan tí bí skítì àbí oríṣiríṣi tó ń pa mi lérìn, a pa mi lérìn. Tí iyawọ mí bá dé, a rẹ́rìn. Tí àwọn ọmọ mi bá dé, a rẹ́rìn tí wọ́n bá ṣe ohun tó pa ni lérìn.

Irú ìbọ̀ṣẹ wò ní o fẹ́ràn wò wò? A! Mo fẹ́ràn láti máa wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni mo yàn láàyò. Mo sì jẹ́ ọmọ ẹgbẹ́ Barcelona, àwọn láti tó wà ní Spain. Mo fẹ́ràn wan gan, mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọn, tó ṣe é gba, tó ṣe é góòlù, tó ṣe ń júwo wọn, mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Ṣé o fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? A, mo fẹ́ràn ti ìrọ̀lẹ́ nì o. Ti ìrọ̀lẹ́ yẹn, ó máa n jẹ́ kí mo mọ̀ pé iṣẹ́ ti fẹ́ tán fún ijọ́ náà, ó sì máa ń fo jọ́ já àfojúsùn láti ní pé mo ti n lọlé, mo fẹ́ lọ sinmi, mo su fẹ́ lọ rí àwọn ẹbí mi.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ ni mo ti ṣe irú rẹ̀ rí. Ṣùgbọ́n, nísin-yí mi ò lérò pé mo ti ṣe irú rẹ̀ fún ìgbà kan báyìí. Tóti àti ní ẹ̀rọ àyárabíàṣá tó máa ń ran-ni lọ́wọ́ nítorí náà, a sì ti ní ẹ̀rọ kọ̀mpútà, tí ó ran-ni lọ́wọ́ láti kọ òun tí ẹni bá fẹ́ kọ. Nítorí náà, mi ò rò pé mo ti fi, mo ti fi ọwọ́ ko nǹkan.

Ibi wo ni ó ń fẹ́ràn lọ jù? Á! Ibi tí mo fẹ́ràn lọ jù ni ilé Ọlọ́run. Mo fẹ́ràn láti máa lọ ilé Ọlọ́run, pàápàá jùlọ ní ọjọ́ Sunday. Mo fẹ́ràn láti máa lọ ilé Ọlọ́run, torí ibẹ̀ ni mo máa ń pàdé àwọn tó fẹ́ràn Ọlọ́run, àwọn ènìyàn bí i tèmi, a máa ń gbàdúrà, a máa ń sọ̀rọ̀ Ọlọ́run, a máa ń kọrin iyìn sọ́ Ọlọ́run.

Ṣé o gbàgbọ́ nínú ìgbàgbọ́ àti ọ̀wọ̀ dá? Mi ò mọ ìgbàgbọ́ àtọwọ́dá ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, mo sì jẹ́ Krìstẹ́nì. Tí ó bá dé ìyẹn ní ìgbàgbọ́ àtọwọ́dá, tí ó bá jẹ́ ìyẹn ní ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, bẹ́ẹ̀ ni mo gbàgbọ́ nínú Kristi, mo sì jẹ́ Krìstẹ́nì.